Ṣé o máa ń jẹ gum? Mo máa ń jẹ gum o. Mo rántí ìgbà tí a lọ fún, táa lọ sí ilé fún Kérésìmesì ní oṣù tó kọjá. Nígbà tí mo lọ kí ìkan lára àwọn ẹ̀gbọ́n mi obìnrin, tọ́ wáa ń pín ǹkan, wọ́n pín ǹkan ọdún fún àwa ọmọ, àwa, àwa táa wá kí wọn àti àwọn àbúrò mi tó kù. Ìgbà tí wọ́n pín, wọ́n pín ǹkan ọdún fún wa, wọ́n pín biscuit, wọ́n pín sweet, wọ́n pín chewing gum, wọ́n pín gbogbo ǹkan tó dùn, tó dùn bẹ́ẹ̀ yẹn ni wọ́n pín. Ìgbà tí wọ́n pín ǹkan dọ́dọ̀ mi, wọ́n fún mi ní biscuit, wọ́n tún fún mi ní gum. So, mo gba gum náà àti biscuit náà. Mo kọ́kọ́ jẹ biscuit, mo jẹ́. Lẹ́yìn ìgbà tí mo jẹ biscuit tán, mo wá jẹ gum. Gum náà dùn nítorí kì í ṣe gum tí, kì í ṣe irú eléyìí tí mo máa ń jẹ tẹ́lẹ̀ kọ́. Àwọn eléyìí tí, ẹn, àwọn, àwọn ilé iṣẹ́ míì ṣẹ̀ ṣe ni, ó ní, ó ní àádùn tirẹ̀ lọ́tọ̀, ó dẹ̀ tún yí mọ́ra lẹ́nu tí èèyàn bá ń jẹ ẹ́. Ó yàtọ̀ sí àwọn gum ti tẹ́lẹ̀ tó jẹ́ pé tí èèyàn bá jẹ níbí i, ẹ, ẹ, ẹ, ìṣẹ́jú mélòó kan àti gbogbo rẹ̀ á ti yọ́ tán lẹ́nu èèyàn. Ó jẹ́ pé gbogbo àádùn ara rẹ̀ á ti kúrò tí èèyàn ò ní gbádùn àti jẹ gum náà mọ́ tí èèyàn máa ṣọ́dàànù. Ṣùgbọ́n eléyìí yàtọ̀ sí gbogbo gum tí mo máa ń jẹ tẹ́lẹ̀ nítorí pé ó ní àádùn tirẹ̀. Àádùn tirẹ̀ tún wá, ó tún wá yí mọ́ra lẹ́nu, ó tún wá dùn yàtọ̀ sí bí i ti, bí i ti tẹ́lẹ̀. Ó tún jẹ́ kí n rántí ìgbà táa wà ní kékeré tí àwọn òbí wa máa ń sọ fún wa wípé kí a má maa jẹ gum nítorí pé ó máa ba ẹyín wa jẹ́. Nígbà yẹn náà wọ́n tún jẹ́ kó yé wa wípé gum náà tí à ń jẹ yìí ó ní iṣẹ́ tí ó máa ń ṣe. Nígbà náà ni mo wá béèrè lọ́wọ́ àwọn òbí mi pé kí ni iṣẹ́ tí gum máa ń ṣe? Kí la máa ń fi gum tí à ń jẹ yìí, kí la máa ń fi ń ṣe? Dádì mi, dá-dádì mi wá sàlàyé wípé tí a bá ti jẹ gum tán, tó ti a ti jẹ́ tó ti wá fẹ́lẹ́, tó ti fẹ́lẹ́ dáadáa, a máa fi ń lẹ, a máa fi ń lẹ àwọn abọ́ tó bá ti ní ihò lára tàbí ká fi lẹ ìwé papọ̀. Mo wá ní, "ẹ̀ẹ̀ hẹ́n, kí tún ni nǹkan míì tí a máa ń fi gum ń ṣe?" Wọ́tún wá sàlàyé pé a máa ń fi gum lẹ ǹkan papọ̀, bíi kí á fi sí àárín igi méjì ká fi lẹ̀ wọ́n pọ̀ kí ó lè dúró bí ẹyọ̀ kan tàbí ká fi, ká fi lẹ àwọn, ká fi lẹ ǹkan méjì tàbí ká fi lẹ rọ́bà méjì papọ̀ kó lè dúró gẹ́gẹ́ bí ẹyọ̀ kan nítorí ǹkan bẹ́ẹ̀ ni a ń pè ní gum, kó lè mú ǹkan méjì papọ̀, kó lè dúró gẹ́gẹ́ bí ẹyọ̀ kan. Nígbà tí bàbá mi ṣàlàyé ǹkan tí a ń fi gum ń ṣe, mo wá rí wípé à, ó ní, ó ní iṣẹ́ tirẹ̀ náà nítorí gbogbo ǹkan tí ó wà láyé ló ní iṣẹ́ tirẹ̀. Bẹ́ẹ̀ sì ni gum náà ní iṣẹ́ tirẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àádùn ni ó ma kọ́kọ́ ń bẹ̀rẹ̀ẹ rẹ̀ tí a bá ti ń jẹ ẹ́ lẹ́nu. Ó máa ń dùn bí sweet ló ṣe máa ń rí lákọ̀ọ́kọ́. Ṣùgbọ́n tí a bá ti wá jẹ gbogbo àádùn rẹ̀ kúrò lára gum, kò wá ní sí àádùn kankan mọ́ lára rẹ̀. Á ti wá da ǹkan tí a lè fi lẹ ìwé tàbí tí a lè fi lẹ abọ́ tàbí a lè fi rẹ báàfù. A máa ń pe ǹkankan ní báàfù. Tí báàfù bá fọ́ ní, ní ọ̀dọ̀ wa níbí, a máa ń fi gum a máa fi ń lẹ̀ ẹ́ papọ̀ kó lè má jò ó mọ́. Tabá lábọ́ kankan tí a ma ń pọnmi sí tó ń jò, tí a bá ti mú gum tí a jẹ ẹ́ tán, tí a jẹ tó ti fẹ́lẹ́, àáwá fi lẹ abọ́ náà kó lè.